Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Lóòótọ́, mi ò tíì ní ọkọ̀. Ṣùgbọ́n bí èèyàn bá ní ọkọ̀, kò sí bí èèyàn ò ṣe é ní bínú nígbà tí èèyàn bá ń wa ọkọ̀ lọ́wọ́ tí àwọn tó sì ń kọjá lọ àbí àwọn driver tó ń wa ọkọ̀ mìíràn bí i. Kò sí ìgbà tí èèyàn ò ní bínú. Ṣùgbọ́n báyìí èmi ò tíì ní ọkọ̀.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Run, àwọn nǹkan tí mo bá ní láti fi pèsè àwọn nǹkan tí mo fẹ́ ṣe, mo máa wà á lọ sí ọjà náà ni. Ọjà ni mo ti máa ń rí àwọn ìpèsè fún ohun èlò mi. Ọjà ni mo ti máa ń rí. Kò jù bẹ́ẹ̀ lọ. Tí èrò bá dẹ́yì ní ọjà bí kan, ènìyán máa wà á lọ sí ọjà mìíràn. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gan-an.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ago mẹ́fà ni ọ̀o, ago mẹ́fà àárọ̀ kùtùkùtù ìdájú torí pé Mùsùlùmí ni mí. Mo sì ní láti kírun tí ilẹ̀ bá mọ́. Tí n bá sì kírun tán, màá lọ sí ilé, ilé ẹ̀kọ́ torí ilé ẹ̀kọ́ gíga ni mo wà. Ago mẹ́sàn án sì ni kíláàsì máa bẹ̀rẹ̀. Nígbà tí mo bá jí ní ago mẹ́fà tí mo kírun, màá dáná ohun nǹkan tí mo máa jẹ. Tí n bá jẹun tán, màá pọn omi, màá fọ abọ́, màá wẹ̀, màá ṣẹ́wà múra àti lọ sí ilé ìwé títí ago mẹ́jọ àti ìṣẹ́jú díẹ̀. Màá kúrò nílé kí ago mẹ́sàn án tí kíláàsì máa bẹ̀rẹ̀ tó lù. Màá dé ilé ìwé. Kojú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Hmm, mo ní ìmọ̀ tuntun tọpo tí mo fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń rán aṣọ dáadáa. Lóòótọ́ mo ti kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ mi, ṣùgbọ́n mo fẹ́ tẹ̀síwájú si torí oríṣiríṣi style sì wà ní ìta. So mo fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń rán aṣọ. Mo sì fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń ṣe-- bí wọ́n ṣe máa ń de irun náà. Mo fẹ́ kọ́, but-- ṣùgbọ́n aṣọ ẹni gangan ló wà ní ẹ̀mí mi tí mo fẹ́ kọ́. Mo sì mọ̀ pé Elédùwa yóò fún mi ṣe. Ẹ ṣeun.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Móò fi ń gbọ́ ọ̀rọ̀ dáadáa. Kò sí ohun kànkàn tó ṣe mí ní etí. Kò sì ní sí ohun kankan tó máa ṣe mí ní etí. Lórí etí ni èèyàn fi ń gbọ́ ọ̀rọ̀. Mo gbá ládùrá pé etí kò ní dùn wá. Torí ìdí èyí etí mi dára. Kò sí ohunkóhun tó ṣe mí ní etí. Etí mi dára gan-an ni.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Hmm ibi tí mo fẹ́ràn lọ jù, ibi tí ọkọ̀ mi yóò ti balẹ̀ náà ni gbogbo ènìyàn máa ń fẹ́ràn láti lọ jù. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ràn jùlọ láti lọ tí mo bá rí àǹfààní, òun ni ìlú òkè, ìyẹn tí olórí Òyìnbó ń pè ní abroad. Ṣùgbọ́n ní ilẹ̀ wa bí, mo fẹ́ràn láti lọ sí ọ̀dọ̀ ìyàwó Ẹ̀gbọ́n mi nítorí èèyàn dáradára ni wọ́n, kò sì ṣì wàlá púpọ̀ níbẹ̀. Lórí tí mo bá lọ sí ilé ìlú wa, màá ṣiṣẹ́ nú wọ́ọ̀bá wọ̀n ní ọ̀dọ̀ ìyàwó Ẹ̀gbọ́n mi, kò fi bẹ́ẹ̀ ṣe iṣẹ́ tó lọ, tó lọ gan níbẹ̀ yẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo sì ń lọ sí ilé ìkàwé lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò sì ṣe tán. Mo ṣẹ̀ṣẹ̀ wà ní HND two ni. Pólì Ìbàdàn ni mo wà. Torí ìdí èyí, mi ò ṣe lọ sí ilé ìkàwé. Kódà màá sì lọ ní ọjọ́ Monday ta fi ń mú ì. Ṣùgbọ́n àná íjọ́ Jímọ̀ ni mo lọ sí ilé ìwé lásẹ̀ torí a ní kíláàsì ní òní. Torí náà, ọjọ́ Jímọ̀ ni mo lọ káàbì. Màá sì tún lọ lọ́jọ́ Monday torí mi ò tí ì parí ilé ìwé mi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Mo ní èrò gidi fún iṣẹ́ ọjọ́ iwájú mi, torí orí ló mọ iṣẹ́ àṣelà. Mo sì ní ètò tí ó pọ̀ gan láti ṣe fún ọjọ́ iwájú mi, kó lè ba à dára kí ìyá kó mọ́ ọba jẹ àwọn ọmọ mi. Torí náà, mo ní èrò rere fún iṣẹ́ ọjọ́ iwájú mi. Mo fẹ́ kọ́ iṣẹ́ télọ̀ọ mi, iṣẹ́ aránṣọ mi. Mo fẹ́ kọ́ parí. Bẹ́ẹ̀ sì ni mo sì ń gbẹìyànlò láti fi certificate mi láti fi wáṣẹ́. Kò tiì bùrú jù, tí mo báa ń ṣiṣẹ́ ọ́fíìsì tí mo sì ń ránṣẹ́ aránṣọ mi. Kò tíì sì ń tó bùrú jù nibẹ̀, ẹ ṣe gan.

Ìgbà mélòó ni o máa ń fọ ọ̀wọ́ lójoojúmọ́? Igbà tí ọwọ́ mi bá dọ̀tí náà ni mo máa ń fọ ọ̀wọ́. Kò sí ìgbà tí mi ò le fọ ọ̀wọ́ mi. Nígbà tó bá dọ̀tí, ná ni mo máa ń fọ. A sì máa ń kìrun ní ẹ̀maàrun ní ojúmọ́. Tí a bá sì fẹ́ kìrun náà, a máa- a leè ṣe ká mọ́ fọ ọ̀wọ́ wa. Tí a bá fẹ́ kìrun torí náà, kò sí ìgbà tí mi ò le fọ ọ̀wọ́ mi ní ojúmọ́. Ní won ìgbà tí ọwọ́ mi o bá ti dọ̀tí, mi ò ní fọ̀, ṣùgbọ́n tó bá ti dọ̀tí, mà á fọ̀. Kódà tí a bá fẹ́ kìrun, a máa tún fọ. Torí idí èyi, kò sí ìgbà tí mi ò le fọ ọ̀wọ́ mi ní ojúmọ́.